Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe ìsọdọ̀tun ọkàn, pàápàá jùlọ ní ìgbà tí mo bá ń ronú nǹkan tí kò mọ inú mi dùn. Tí mo bá fẹ́ ṣe ìsọdọ̀tun ọkàn, màá nílò láti dá jókòó síbi kan lémi nìkan, màá máa gbọ́ orin. Tí mo bá ń gbọ́ orin àbí tí mo rí alábàágbépọ̀ mi tá a jọ jókòó tí ó wà ń fi ọ̀rọ̀ jù mi tọ́ Òrò pẹ̀lú mi, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Ní ìgbà tí mo wà ní ilé ìwé girama, àwọn ọ̀gá wá kọ́ wa bí a ṣe ń ka àwòrán ilẹ̀ ní inú ẹ̀kọ́ èdè geography. Ọ̀gá mi kọ́ mi ní ìgbà náà. Mo lè sọ pé bí mo ṣe wà lónìí, mo mọ́ a ti ka àwòrán ilẹ̀ díẹ̀, kọ̀ kì í ṣe lọ títí ni mo mọ bí wọ́n ṣe ń kà bọ̀ mo lè ka àwòrán ilẹ̀

Ẹ ní inú ìdílé wa, àwọn àṣà tí a máa ń ṣe náà ni àṣà ilé tí ò tako ẹ̀sìn tí Yorùbá gbé dání. Òhun leleyií ti àwa máa ń ṣe ní inú mọ̀lẹ́bí wa. Rárá, mí kò mi ọ lé kan rí ranti tí eléyii tó jẹ́ àṣà tí à ń ṣe ṣùgbọ́n a máa ń ṣe àwọn àṣà kọ̀ọ̀kan eléyii tí ò bá ti tako ẹ̀sìn nínú mọ̀lẹ́bí titi wa.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti má ka ìwé, pàápàá jùlọ ní ìgbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ìgbà tí mo wọ ìwé ilé ìwé girama. Ìgbà tí mo wà wọ ìwé ilé ìwé gíga, mo fẹ́ràn láti má lọ sí yàrá ìkàwé láti ka ìwé dára dára dára tí àwọn ọ̀gá bá ṣẹ̀ṣẹ̀ kọ́ wa tán. Màá lọ sí yàrá ìkàwé láti lọ tún ohun tí wọ́n kọ́ wa ní yàrá ìkàwé, ohun tí wọ́n kọ́ wa ní inú yàrá ìkàwé, màá tún wá lọ tún wò, èmi náà tún wá lè yóò fi wá lè yé mi yékéyéke.

Ẹ gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe, mi kò lè sọ pé iye ọjọ́ báyìí ni ọjọ́ ìsinmi mi ní ọdọọdún. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí olùkọ́, gbogbo ìgbà kígbà tí àwọn ọmọ bá ti ní ọludé àbí gbogbo ìgbà kígbà tí àwọn ọmọ bá ti ní ìsinmi, làwà olùkọ́ náà máa ń ní ìsinmi. Pa-papọ̀ mọ́ àwọn ìsinmi tí orílédé máa ń fún èèyàn, bóyá gẹ́gẹ́ bí ìsinmi ọdún tuntun, ìsinmi ọdún awẹ, ìsinmi ọdún kérésì àtàwọn ìsinmi kọ̀ọ̀kan bẹ́ẹ̀.

Ehn, bẹ́ẹ̀ni oríṣìíríṣìí etígbọ̀ọ̀ òní eléyìí tí mo máa ń lò. Àkọ́kọ́ ná, mo máa ń lo iru etígbọ̀ọ̀ eléyìí tó máa ń ní okùn ní ìdí tí mo lè ti bọ́ fóònù mi tí má sì máa gbọ́ ohun tí mo bá fẹ́ gbọ́. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, mo máa ń lo àwọn etígbọ̀ọ̀ rigidi eléyìí tí wọ́n, wọ́n èèyàn lè gbé bọ etí eléyìí tó tóbi tí èèyàn lè ti ohun kan rí, memory card tí èèyàn lè ti bọ̀ tí èèyàn ó fì gbọ́ ohùn kan tí èèyàn bá fẹ́ gbọ́. Ẹlẹ́ẹ̀kẹta, mo máa ń lo, ehn, etígbọ̀ọ̀ eléyìí tí kò ní okùn rárá tó jẹ́ wípé èèyàn lè connect pẹ̀lú, èèyàn lè sopọ̀ mọ́ fóònù èèyàn pẹ̀lú bluetooth.

Tí mo bá ní iṣẹ́ àkànṣe kankan àbí eléyìí tí mo fẹ́ ṣe, òhun ni wípé máa kọ́kọ́ wò sá, máa wò bí mo ṣe lè ṣe iṣẹ́ àkànṣe náà eléyìí tí ò ní da àwọn iṣẹ́ mi rú. Bẹ́ẹ̀ sì ni tí mo bá fẹ́ ṣe iṣẹ́ àkànṣe pẹ̀lú èèyàn kankan, màá rí dájú wípé mo ṣe ní ìlànà tó tọ́ àti ìlànà tó yẹ tí mi fi ní máa gba èébú lọ́dọ̀ àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni o, mo ní àwọn ìwà tó dára nígbà tí mo bá ń jẹun àbí tí mo bá fẹ́ jẹun. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, kó tó jẹun, o gbọdọ̀ gbé oúnjẹ rẹ kalẹ̀ àti omi, omi ìwúyọ̀, omi tí wàá fi san ọwọ́ rẹ nù, o gbọdọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. Ẹ̀keji, òun ní pé kó tó jẹun, o gbọdọ̀ kọ́kọ́ wuyọ rẹ kí o tó jẹun. O gbọdọ̀ wuyọ́ rẹ tí o bá jẹun tán. Omi tí wàá máa mu gẹ́gẹ́ bóyá tó bá ń jẹun lọ́wọ́, o gbọdọ̀ gbé yẹn náà ṣẹ́gbẹ̀ẹ́. Kò gbọdọ̀ jẹ́ pé igbà tí o bá ń jẹun lọ́wọ́ ni wà a ṣẹ̀ṣẹ̀ wàá, bóyá oúnjẹ wà á fẹ́ pa ẹ lórí ni wà a ṣẹ̀ṣẹ̀ wà á lọ sí ìdí omi láti lọ gbé omi.

Ẹ̀ mi kò ní, mi ò ní iye ìgbà tí mo fi ń wo ojú àwòrán lójoojúmọ́ ṣùgbọ́n ìbéèrè yìí, ojú àwòrán ó pé oríṣìíríṣìí. Ojú àwòrán tẹlifísàn, ó wà, mi, mo, mi ò kí sábà wo ojú àwòrán yẹn. Ojú àwòrán, ẹ̀rọ ayárabíàṣá ò náà wà, ìyẹn mo máa ń wo ojú àwòrán ìyẹn dáadáa bóyá tí mo bá ní iṣẹ́ tí mo fẹ́ ṣe lórí ẹ̀rọ ayárabíàṣá mi. Ẹlẹ́kẹta, òní ojú àwòrán fóònù mi, mo máa ń wo ojú àwòrán fóònù mi tí mo bá ní ohunkóhun tí mo fẹ́ ṣe lórí fóònù mi.

Ẹ bẹ́ẹ̀ni, a lè ní wípé mo fẹ́ràn ìṣe ìta gbangba. Bóyá tí mo bá gba iṣẹ́ eleyìí tí yóò jìnnà sí àdúgbò mi, màá lọ ṣe iṣẹ́ náà ní ìta. Àbí tó bá jẹ́ wípé iṣẹ́ tí mo gba ibi tí a fẹ́ lẹ̀ mọ́, ìta gbangba ló gbúdọ̀ wà, mo máa ń ṣe iṣẹ́ ìta gbangba nígbà mìíràn, but kí kóì kí í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe iṣẹ́ ìta gbangba.

Oríṣiríṣi èso ni mo fẹ́ràn. Àkọ́kọ́ náà, mo fẹ́ràn èso máńgòrò, mo fẹ́ràn èso ìbẹ́pẹ, mo sì fẹ́ràn èso kaṣú, mo fẹ́ràn èso ápù, mo fẹ́ràn èso àgbọn, mo sì tún fẹ́ràn èso, à, páínápù.

Àwọn ohun bí tí mo fẹ́ràn láti máa lọ, ò pé oríṣìíríṣìí. Mo fẹ́ràn láti máa lọ sí ibi tí máa ti rí ẹ̀kọ́ kọ́ kún ẹ̀kọ́ tó ti wà lára mi. Àkọ́kọ́ ibi tí mo fẹ́ràn láti máa lọ nìyẹn. Mo sì fẹ́ràn láti máa lọ ibi tí wọ́n bá ti ń ṣe eré ìdárayá, mo fẹ́ràn láti máa lọ bẹ́ẹ̀ náà. Bóyá bí ẹni tí wọ́n ti ń wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo fẹ́ràn láti máa lọ bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, ènìyàn ni mo jẹ́. Ǹjẹ́ ènìyàn tí ènìyàn kan wà láyé tí orí kò ìkifọ́? Orí máa ń fọ́ èmi náà, orí máa ń fọ́ èmi náà nígbà tó bá fẹ́ tẹ̀ mí, tó bá fẹ́ rẹ̀ mí díẹ̀ orí máa ń fọ́ mi. Ṣùgbọ́n tí mo bá ti lo òògùn tó yẹ kí n lo lásìkò tó sì yẹ kí n lo òògùn náà, orí fífẹ́ náà, orí fifọ́ náà kò ní pẹ́ tí yóò fi fi mí sílẹ̀

Rárá ọkọ̀ ojú irin, mi ò tíì rí rí ṣùgbọ́n ó kù díẹ̀ báyìí fún mi kí n rí ọkọ̀ ojú irin rí. Ọjọ́ kan wà tí èmi àti àwọn mọ̀lẹ́bí mi a fẹ́ se ìrìn àjò lọ sí ìlú Èkó láti ìpínlẹ̀ Kwara. A ti, a ti, a lọ sí ibi tí wọ́n ti ń gun ọkọ̀ ojú irin ṣùgbọ́n nígbà tí a fi dé bẹ̀, a rí owó san torí wípé àwọn àwọn èèyàn tí ó bá ọkọ̀ tó wà nílẹ̀ lọ, ọkọ̀ ojú irin tó wà nílẹ̀ lọ, gbogbo wọn ló ti san owó pé. So a nígbà náà, a ní a wá padà lọ gun ọkọ̀ lọ sí ìlú Èkó.

Kíko ìròyìn ní ibi iṣẹ́ kò jọ mọ́ iṣẹ́ ti tèmi. Pàápàá jùlọ gẹ́gẹ́ bí òṣìṣẹ́, gẹ́gẹ́ bí olùkọ́ tó ń kọ́ biology Ẹni tí ìkọ́ ìròyìn wà fún ní ibi iṣẹ́ mi òun ni Ọ̀gá Yorùbá. Ọ̀gá tó ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ èdè Yorùbá. Irú Ọ̀gá náà tá bá ní ohun ṣe kankan ní inú ilé ìwé wa, Ọ̀gá tó ń kọ́ Yorùbá òun ló máa ń kọ ìròyìn fún àwọn ọmọ tí ó kà.

Ẹ in gbigba ọwọ́ àwọn ènìyàn, àkọ́kọ́ náà ó ní oríṣiríṣi àwọn ènìyàn tí mo lè gba ọwọ́ wọn. Àkọ́kọ́ ni ẹni tí ó bá jù mí lọ. Ẹni tí ó bá jù mí lọ ní ọjọ́ orí àbí tó bá jù mí lọ ní ibi iṣẹ́ tí n bá fẹ́ gba ọwọ́ irú ẹni bẹ́ẹ̀, màá tẹ ẹ̀kọ̀kọ̀ fún ẹni bẹ́ẹ̀ láti gba ọwọ́ rẹ̀. Ṣùgbọ́n ẹni tí a bá jọ jẹ́ ẹgbẹ́ àbí tá jọ jẹ́ akẹgbẹ́ tí ó jù mí lọ, màá gba ọwọ́ rẹ̀ lórí ìnàró, a jọ nawọ́ sírawa. Ẹ in ẹlẹ́ẹ̀kẹta ènìyàn tí mo lè gba ọwọ́ rẹ̀ ni à ọmọ kékeré. Ọmọ kékeré, èmi ni màá nawọ́ sí ọmọ kékeré gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Yorùbá. Ọmọ kékeré wàá nawọ́ sí mi padà, yóò gba ọwọ́ títì mi ni. Kìí ṣe pé èmi ni màá gba ọwọ́ ọmọ kékeré.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí ó kù àbí oúnjẹ tó bá ṣẹ́kù. Pápa jùlọ, oúnjẹ tí mo bá jẹ ṣẹ́kù ní alẹ́ ọjọ́ kí n tó sùn, alẹ́ kí n tó sùn, tó bá di àárọ̀ ọjọ́ kejì, màá jẹ oúnjẹ náà. Màá kọ́kọ́ gbé oúnjẹ náà kaná tí ó gbóná horọ́wọ́. Lẹ́yìn tí mo bá gbé kaná tó gbóná woorọ́wọ́, màá ṣẹ̀ wá jẹ oúnjẹ náà.

Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n kìí ṣe ní gbogbo ìgbà ni mo máa ń pàdé àfojúsùn títa ọjà mi. Gẹ́gẹ́ bí ẹni tó ń ta ọjà lẹ́gbẹ́ẹ́ kan, mo máa ń ṣe àfojúsùn láàrín bí oṣù mẹ́fà pé láàrín oṣù mẹ́fà o, mo ti gbúdọ̀ ta irú iye ọjà báyìí ṣùgbọ́n nígbà mìíràn mo máa ń kọjá àfojúsùn náà ṣùgbọ́n nígbà mìíràn sì rèé mo lè má tó àfojúsùn.

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó wà ní abẹ́ ìjọba, àwọn òṣìṣẹ́ wa gẹ́gẹ́ bí ìjọba yóò fún wa ní káàdì iṣẹ́ eleyii ta mọ̀ ní káàdì ìdánimọ̀ tí yóò fi túmọ̀ sí pé Ọ̀gá ibẹ iṣẹ́ kan léle yìí àti pé ibi tí ẹni yìí ti ń kọ́ iṣẹ́ léle yìí àbí ibi tí ẹni yìí ti ń ṣe iṣẹ́ ní eleyii, mo ní káàdì iṣẹ́ mi lọ́wọ́ lọ.

Eh bẹ́ẹ̀ni, mo ní tábìlì ní ibi iṣẹ́ mi gẹ́gẹ́ bí yàrá tí wọ́n fún àwọn olùkọ́ tí à ń jókòó sí. Tábìlì mi kò ṣe tábìlì tó tóbi jù kò sì ṣe tábìlì tó kéré. Ní ọ̀rí, ní ẹ̀gbẹ́ tábìlì mi, ó ní ààyè kékeré tí mo lè kó àwọn ohun èròjà tí mò ń fi kọ́ àwọn ọmọ mi lẹ́ẹ́kọ̀ọ́ tí mo lè kó wọn sí.

Rárá o, èmi ò fẹ́ràn láti wẹ̀ ní òru. Ìwẹ̀ mi tí mo máa ń wẹ̀, òun ní kí n wẹ̀ ní àárọ̀ kí n tó jáde lọ sí ibi iṣẹ́ àti tí n bá dé ní ìrọ̀lẹ́, òun ni mo fẹ́ràn láti máa wẹ̀. Ṣùgbọ́n tó bá ti ń di òru, mi ò fẹ́ràn láti máa wẹ̀ ní òru. Ṣùgbọ́n ìbéèrè yìí, ó, ó fẹ́ rú ni lójú. Ṣé o fẹ́ràn wà ní òru ni mo kà tẹ́lẹ̀, ṣùgbọ́n nísìnyí mo ti rí pé ṣe o fẹ́ràn láti máa wẹ̀ ní òru ni?

Ah! Lórí ọ̀rọ̀ data, eléyìí ni agbára fún mi. Tí mo bá ní kí n wò sá, kí n wò sùn, iye data tí mo máa ń lò ní ọ̀ṣọ̀ọ̀ṣẹ̀ o lè tó data ká pè ní gigabaati mẹ́ẹ̀ẹ́dógún àbí ká, àbí ká sọ pé gigabaati ogún, data mi le tó bẹ́ẹ̀

Hmm, gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ìbéèrè rẹ̀ yíyẹ. Ọ̀ní ní ìgbà wo ni mo kẹ́yìn lọ wo ẹyin? Ìyẹn gẹ́gẹ́ bí eyín mi. A, mi ò, láti ìgbà tí mo ti gbọ́n jù, mi ò lọ wo eyín mi rí, torí eyín kò dùn mi rí. Bẹ́ẹ̀ sì ni, mi ò ní ìṣòro pẹ̀lú eyín kankan. Mi ò lè sọ wípé mo lọ wo eyín mi rí ní ìgbà kan, àbí ìgbà tí mo lọ wo eyín mi gbẹ̀yìn.

Bẹ́ẹ̀ni, aṣọ wíwẹ̀, mo ní aṣọ tí mo máa ń fi ń wẹ̀ eléyìí tí ó jẹ́ wípé tí mo bá ti fẹ́ lọ sí ilé ìwẹ̀, mà á mú níbi tó wà, màá sì ró mọ́ dí. Tí n bá ró mọ́ dí tán tí mo wẹ̀ tán, aṣọ wíwẹ̀ mi yìí òhun ni màá lò láti fi nu àwọn omi kúrò ní ara mi kó tó di wípé mo wá fi ipa ara rárá tí màá sì wọ aṣọ mi kó tó dí pé mo jáde lọ sí ibi iṣẹ́ àbí ibi tí mo bá fẹ́ lọ.

Ẹyin fífọ́ dára. Eyín kò kìí fọ́ èmi torí wípé mi ò ní ààrùn eyín kankan. Mi kò sì sí ìgbà kankan tí eyín fi ń fọ́ mi rí. Mi ò ní ààrùn eyín kankan, eyín ò sì fọ́ mi rí. Ṣùgbọ́n mo ní àwọn ènìyàn lọ́rẹ̀ẹ́ tí eyín máa ń fọ́, tó sì jẹ́ wípé tí eyín bá ti ń fọ́ wọn, wọn ó lọ sí ọ̀dọ̀ dókítà láti lọ ṣe àyẹ̀wò eyín wọn.

Ah, ìpàdé fídíò. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe ìpàdé fídíò pẹ̀lú àwọn akẹgbẹ́ mi ní ibi iṣẹ́. Bóyá a ní àwọn ọ̀rọ̀ pàtàkì tí a fẹ́ bá ara wa sọ, a á ṣe ìpàdé fídíò. Lẹ́ẹ̀kejì, mo máa ń ṣe ìpàdé fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí ò bá sí ní-- tán wà ní ilẹ̀ okùn tí wọn sì ní Nàìjíríà pẹ̀lú mi, mo máa ń ṣe ìpàdé fídíò pẹ̀lú àwọn náà.

A, mi ò lè sọ wípé adùn kan pàtó, òun ni mo fẹ́ràn ní inú ice cream. Gbogbo ice cream láto kédé lé, òun ni mo fẹ́ràn. Láti eléyì tó dàbí mílìkì, mo fẹ́ràn, mo fẹ́ràn rẹ̀. Àwọn mi sì wà eléyìí tó dàbí chocolate, mo fẹ́ràn ẹ̀. Gbogbo adùn ice cream ni mo fẹ́ràn.

Eh, ọ̀nà tí mò ń gbà ṣe irun mi tí mò sì ń gbà tọ́jú irun mi ó pé oríṣìíríṣìí. Àkọ́kọ́ náà, nígbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ gé irun mi tán, ó ní àwọn wòríì, wòríì ìgbàlódé, wòríì èyíǹgbó tí mo máa fi ń ra irun mi. Tó bá ti wá di pé irun mi kún láàrín ọ̀sẹ̀ méjì méjì, òun ni mo máa ń pe olùgẹ irun mi àbí ọ̀gẹ rí mi tí ó wà lé láti wá bá mi gé irun mi.